Bí ó bá ti dalẹ́, bí ó bá tá ákókó tíí mo bá fẹ́ lọ sí orí ìbùsùn, mo máa ń bá ẹlẹ́dàá mi sọ̀rọ̀. Kó dẹ̀ tó, kó tó dìgbà náà, mo ti máa, máa ti jẹun láti bí wákàtí mẹ́ta méjì kó tó di pé ìgbà yẹn náà tó. Torí mi kì í fẹ́ jẹun kí n tó, níí ẹsẹ̀ kẹsẹ̀ tí ń bá fẹ́ sùn. Ko máa dẹ́rì pé o oúnjẹ á jẹ́ kí n lè sùn.

Mo jẹ́ èèyàn tó mọ bọ́ ṣe ń tọ́jú nǹkan dáradára. Mo máa ń tọ́jú gbogbo àwọn àwòrán tó wà tó ti pẹ́, èléyìí tó bá ti wà lí ọwọ́ ọ̀ mi ti pẹ́, so eléyìí tó wà lọ́wọ́ mi ti pẹ́ tí mi ò lè fi sọ́wó, mo máa ń tọ́jú wọn dáadáa kò dẹ̀ sí nǹkan tó máa ṣe. Èmi jẹ́ èèyàn tó máa ń tọ́jú nǹkan dáadáa, n má tọ́jú wọn sínú wọduróòpù mi. Lẹ́gbẹ̀ẹ́ kan nílẹ̀ níbi tí aṣọ mi í wà, ibẹ̀ ni ma ń kó àwọn àwòrán náà sí.

Ìgbà tí mo kó lọ sí ilé mì náà, ìgbà yẹn ilé tí mò ń gbé ilé n wa kéré jù fún wa torí pé àlejò à wọn ti ń de. Mo ní láti kó kúrò láti ilé náà kó lọ sí ilé tí ẹ́ẹ́ ayé máa wà dáadáa. So nígbà náà kẹ́dẹ̀ re, inú mi dùn nítorí pé ayé wa wà dáadáa láti se ọ̀pọ̀lọpọ̀ àti láti rìn sókè sodo nínú ilé. Ayé wà nígbà tí mo lọ kúrò nílé àkọ́kọ́ sí ilé kejì.

Orin tí gbogbo wa mọ̀ ni orin ta máa ń kọ́ ní ilé ìjọsìn. Orin náà kẹdẹrẹ, ó jẹ́ ohun tí jẹ́ pé kò sí ìgbà tí gbogbo wa kì ń kọ́ nígbà to je pe nígbà gbogbo wa la jẹ́ ń lọ sí ilé ìjọsìn kan náà. Sí ilé ìjọsìn náà ni a tẹ̀ tí mọ orin náà. Nkan fàní ẹ ti ẹ pé gbogbo wa tàwa ní inú ìdílé a mọ orin náà torí pé inú ìdílé wa, inú ilé ìjọsìn kan náà ni gbogbo wa ń lọ.

Ní ọ̀dọọdún, ọjọ́ tí mo ní fún ìsinmi ni òpin ọ̀sẹ̀ inú ọdún náà. Àwọn òpin ọ̀sẹ̀ wọ̀nyí, torí kò kí n ṣiṣẹ́ ní òpin ọ̀sẹ̀ torí ìjọ ìsìn ni. Torí ìjọ ìsinmi kẹ́dẹ re, èmi náà máa ní láti ṣe ìsinmi, a fi ẹkọọkan tí iṣẹ́ bá wà tó jẹ́bọ, to dẹ jẹ pe opandandan kí n lọ sí ibi iṣẹ́ ní ìjọ ìsinmi.

Ní èrò mi, n rò nǹkan tí yóò ṣe ànfàní jù fún mi ni tí mo mọ̀ lọ́rọ̀ tẹ̀mi ni pé ànfàní un sì pọ̀ ní oríṣiríṣi. Ànfàní bíi kíí. Ká kúrò làti ilé, màá lọ síí etí ibi tí a má ń lọ ṣe iṣẹ́ wa. Ní èrò mi bó ṣe rí yẹn.

Tí n bá ti rí fóònù mi torí pé fóònù tí mo ń lò, mi ǹ lo fóònù àlòkù bátàrì fóònù ìbò, fúàgà tí fóònù mi jẹ́ pé bátìrì tó dúró dáadáa fún wákàtí tó pọ. Bátírì fóònù mi lè dúró láti àárọ̀ títí dalẹ́ ti n bá n lò ó láti àárọ̀ dalẹ́ torí pé tó bá ti lè tí n bá ti charge rẹ̀ tó full, máa lò ó láti àárọ̀ dalẹ́.

Àwa mẹ́ta là ń lọ, lórí títí, a pà dé sójà, ó ní á wá wẹ̀. A. A lá wa ò wẹ̀ mọ́ o. Ó fọ̀ wá létí. Etí mi ò. Orin yìí náà lọ báyẹn báyẹn nítorí pé àwọn orin báyẹn lèèyàn má ń kọ fún ọmọdé. Torí orin ọmọdé ni. Sá'gbàlagbà, orin náà ò fẹ́, kò fẹ́ẹ̀ ní ìtumọ̀ kankan. Ti wọ́n bá ń kọ àwọn orin wọ̀nyí fún ọmọdé, tó bá ti dalẹ́, ẹni tó bá fẹ́ sùn, wọn ò ń í mọ ìgbà tí wọ́n máa sùn lọ.

Idojuko to wa ni ibise ni pe, opo ni o le se, toripe, ọ̀pọ̀lọpọ̀ nkan lo wa ta n se nisin ti o je ki, bi a se ma n se iṣẹ́ hammer- àti chisel a fi ṣá ògiri. Táa bá ṣá àwọn ògiri wọ̀nyí láti òkè délẹ̀, táa bá ti ṣá hammer àti chisel la máa ń lò, tórí ìdojúkọ ńlá ni láti máa ṣá ògiri nítorí pé àwọn irinṣẹ́ sì wà tí ènìyàn lè lò láti máa ṣá ògiri náà tí ó dẹ̀ lé ko dọ̀tí ti a dẹ́ máa jẹ́ kí iṣẹ́ yẹn neat.

Ibí tí mo ti kúrò, ìlú Èkó ni. Ibi tí mo dẹ̀ fẹ́ padà sí, ó máa wù mí kí n padà sí ìlú tí ó ń wù mí lọ́kàn mi. Kí n padà síbẹ̀ kí n kúrò tó dé lọ́wọ́lọ́wọ́ èyí tí mo wá ń sìn. Ó wù mí kí n padà kúrò bẹ́ẹ̀ kí n padà lọ sí ìlú tó wù mí, sílẹ̀ kí n lè máa ṣe ǹkan tó wù mí ńi bẹ̀.

Ni akoko, àjọ̀dún, ọ̀pọ̀lọpọ̀ nkan lo ma n ṣẹlẹ̀ nbe, ee ri pe ọ̀pọ̀lọpọ̀ eeyan lo ma n gbe oríṣiríṣi nkan wa fún àjọ̀dún. Àwọn kan ṣe máa gbé ǹkan wá bíi màálù, bíi ewúrẹ́, ǹkan ǹkan ni wọ́n máa ń gbé wá fún àjọ̀dún, òun ló máa ń jẹ́ kí àjọ̀dún yẹn kó dára, kó dẹ́dùn, kó lárinrin nítorí pé ọ̀pọ̀lọpọ̀ máa ń gbé oúnjẹ wá. Àjọyọ̀ á dẹ́ máa lọ lotunlòsi, kó da àwọn tí ò síbí lọ́dọ̀ ṣe ṣú pé òun ń pàdé níbẹ̀.

Tẹ́lẹ̀ tẹ́lẹ̀, orin tí mo máa ń kọ nígbà tí mo bá wà nílé ìjọsìn ni mo máa ń kọrin. Kò sí pé bá máa kọrin síbí, kò rí bí a fẹ́ kọrin ní fún àwọn tó ń kọrin gbówó. Rárá. To orin tí mo máa ń kọrin níbí tí a bá wà nílé àyáàrá, gbogbo orin náà ni nǹkan tí kọrin níbẹ̀ tí a bá kọ wá níbí tí mo ń kọ. Tó bá jẹ́ pé ó ní nǹkan tí àwọn èyàn ṣe tá jọ ń kọrin.